Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mi ò ní nǹkan wọ́n ṣe pẹ̀lú àmì ìràwọ̀, kò sí ǹkan tó kan mí pẹ̀lú ìyẹn ṣáa. Ṣé e mọ̀ pé àwọn èèyàn máa ń ní, but èmi ò ní tèmi torí ko wúlò fún emi kò mu ọpọlọ dani lójú tèmi ṣáa. E mọ̀ pé? Wọ́n máa ń ní, scorpion ọkàn bá yẹn but èmi o. Mi ò ní ìfẹ́ sí irú nǹkan báyẹn ṣá.

A mọ mọ bó ń ṣe ńṣe rice atẹwa, bẹ́ẹ̀ni. Ye rice atẹwa ni mo fẹ́ ran sọ mo mo ń bo ń ṣe ṣe, beṣe kú lè bẹ̀rẹ̀, tí wọ́n bá gbé omi ká iná, mo máa da ẹ̀wà sórí iná náà. Tẹ̀wà bá, wọ́n máa ti ṣà ẹ̀wà yẹn ẹ̀wà yẹn a ti mọ́ tónitóní, wọ́n máa da sórí iná. Tí ó bá ti jiná, wọ́n máa dá rice pọ̀ mọ́, wọ́n máa ṣe papọ̀. Tó bá jẹ́ ata díndín ló fẹ́ rí jẹ, wọ́n máa lọ ta, wọ́n máa fa àlùbọ́sà, fi maagi fi gbogbo ẹ̀ ṣi shá, wọ́n a ti ṣe tán bá yẹn. Ó ti dí ji jẹ ni yẹn, tí gbogbo bá ti jiná pọ̀.

Ẹn, wọn ma fi bora. Tí ó bá jẹ́ àsìkò otutu tí òtútù mu danfan ni yẹn máa fi bora. Kí òtútù má bá ọ mú mí. Ju ní ọ̀wọ̀ àsìkò yìí tàwà yìí, òtútù ń mú diẹ̀diẹ̀ ṣò mo máa n dáṣọ́ bora. Bẹ́ẹ̀ ni, ó ṣe pàtàkì ki eyan máa dáṣọ́ bora o, kí òtútù má lọ se olúwa e lẹ́ṣẹ. Èèyàn di láásìbọn, òtútù ò gbọdọ̀ ṣe mí léṣe o.

Hmm, ohun àkọ́kọ́ tó máa fún mi tara tí máa jẹun lọ ibi iṣẹ́ bẹ́ẹ̀ ni ti bá ti jẹun lo ibiṣe báyen, okun àti agbára ma wà láti fi ṣiṣẹ́ bóṣetọ́ àti bóṣeyẹ. Ǹkan mí tó tún máa fún mi ní okun ni bóyá tó nbá fún wa ní bonus bẹ́ẹ̀ ni ìparí oṣù, tó bá fún wa bonus eee.

Ah! Mi kì í sábà lọ sọ́jà témi mọ́, torí mummy àti daddy mi. So, nígbà tí mo bá wọn lọ sọ́jà kẹ́yin, ah! O tí ma ṣe diẹ̀ gan, o ti máa tó bí ọdún méjì gan bá yi. Torí mi kì í sábà lọ sọ́jà témi mọ́. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọjà? Àwọn daddy àti mummy mí àwọn ló máa ń lọ sọ́jà, though wọ́n máa n lọ sí àwọn ọjà kín kín kín ó ná bá yẹn ṣá o. Gbó, mi kì í sábà lọ sọ́jà ṣá lọ́rọ̀kan ná. Mi kì í sábà lọ.

Ṣé o jẹ́ ẹni tó máa ń ṣe ètò ǹkan? Àń, dandan ni èèyàn gbọ́dọ̀ ṣetò ǹkan, bí wọn bá ṣe ètò ǹkan, wọn máa ṣe gbogbo ẹrú dúró dúró. So fún ìgbà pẹẹrẹ ká ni mo ní mo fẹ́ ṣe ǹkan láàárọ̀ ìbáì, màá ti múra ǹkan tí mo fẹ́ ṣe yẹn sílẹ̀. Màá ti kan ǹkan baya ǹkan baya ǹkan baya ǹkan baya tí mo fẹ́ ṣe tí màá ti kọ́ ilé, wọn máa rọrùn fún mi láti lè ṣe àtúnṣe àbí láti ṣe ǹkan yẹn. Òde máa ń wo time náà fún ǹkan tí ń bá ń ṣe.

Bẹ́ẹ̀ni, aà mi ní kẹ́. Mo gbọdọ̀ ni eyan, gbọdọ̀ l'áṣọ̀ otutu tó bá jẹ́ Nigeria ló wa tori igba mí wà tí òtútù máa ń mú gan. So tí wọ́n bá dẹ̀tì wọ aṣọ otutu, gbogbo yẹn ló máa le prevent. Otutu o ni máa ń mú yàn unnecessarily báyẹn ṣá. So bò ṣe jẹ́ ènìyàn ṣá.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Laptop kọ̀mpútà, bẹ́ẹ̀ ni ẹ̀rọ ayára bí àṣá tán tu ń pè ní kọ̀mpútà pẹ̀lú fóònù mi. Bẹ́ẹ̀ ni àwọn ohun yìí ló ṣe kókó sí mi jù nítorí mo máa ń lò wọn gan, wọ́n máa ń ràn mí lọ́wọ́ lẹ́nu iṣẹ́. Gbogbo ǹkan tí mo má lò niye ṣá. Yeah, yeah, yeah.

Àárín gbogbo nìkan tí wọ́n ṣe nù ojú kí ẹ má ṣe gbàdúrà sí Ọlọ́run, kí má ṣe gbàdúrà sí Baba God lókè. So tí kò sí ohun kan tó special tó Olúwa ń ṣe, kí n mo dé, kí n mo ẹ ti jẹun bá yẹn ṣá, kí n mo bá yẹn. So we take off bro, that's all, nothing serious.

Ahmm, mi ò kì í n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Òlógáà, tí n bà ti jókòó, tí ará dé ti tù mí. No problem, we have go to go, but mi kì í bínú tí mo bá wà nínú ọkọ̀ ṣá. Yeah, mi kì í, mi kì í bínú ráráa.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésokè? Há! Kòkó yi o yèmi ṣá, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésokè. Kí lọ ń gbé sokè? Ṣé òun ni wọ́n ń gbé súkè àbí orí? Kò fi bẹ́ẹ̀ yè mi ṣá. Ṣùgbọ́n, nǹkan tí mo lè sọ ni pé wọ́n lo ẹ̀rọ ṣá, tà ẹ̀rọ fóònù àbí nǹkan kan, wọ́n n gbé sokè yẹn kọ̀ yé mi.

Ah! Kí ló dé? Mo mọ bí a ti ń wẹ̀ nà á. Mo má ti gbó mi sára. Mo jẹ́ fi oṣẹ sí kẹ́nkẹ̀, tó jẹ́ fi gbá rẹ̀ jùgùjù láti òkè delẹ́ẹ̀. Bí ó ṣe ń wọ̀ ẹ lọ ni ẹ lọ. Kójúbá yẹn lọ. Nothing kò sí nǹkan tó special nínú gbogbo yẹn. Ah! Máa ṣé ní máa. Ah! Kí ló dé? Táwà ni mo bi won ṣe ń wẹkẹ̀. Kamari.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí pé ó ṣe pàtàkì. Bóyá mo ní èdè ìsọfúnnikan, máa lọ wo inú fáìlì mi, ká ní mi ò pa mọ́ ni kò ni ṣeé ṣe fún mi láti lè rí. Sọ fún ẹnì kan bóyá ọjọ́ tí wọ́n bí mi ni o. Bí numba ìdánimọ̀ mí ikankan bá yẹn, so máa ń pa mọ́ síbẹ̀. Dandan ni àwọn gbọ́dọ̀ pa àwọn fáìlì mí mọ́ o.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Kíló dé tí mi ní rìn ní àlàáfíà? Mo máa ń rìn ní àlàáfíà ṣa. Mo ti máa ń rìn ní àlàáfíà nígbà tí mo bá ti kí àwọn ènìyàn to ba n kọ̀ja lọ́, o tan kò ju bẹ́ẹ̀ ló. Ko sọ̀rọ̀ pé kìíní kan ṣe kí ra wa, ọdún tó ń bọ̀ ni á bẹ̀rẹ̀ iṣẹ́ wa, kò sí àríyànjiyàn rara.

Ah! Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé beẹ́ni torí tí n bá rí àwọn àsàwa, aṣọ, bàtà àbí nǹkan kan, bíi ìlú tó ti pẹ́ láyé àtijọ́, ó máa jẹ́ kí n túbọ̀ mọ̀ síi nípa ìlẹ̀ mi, ilẹ̀ Yorùbá. Ó máa jẹ́ kí n túbọ̀ mọ̀ nípa ìse yẹn dáadáa. So mo like kí n máa lọ. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Irun wo ni o fẹ́ràn kó máa? A! Mo fẹ́ràn kí n máa gbọ́ orin Taka Sufe. Bẹ́ẹ̀ ni orin Rema. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn orin e. Orin e n moleni mo fẹ́ràn jù lọ torí mo fẹ́ràn bó ṣe máa ń kọrin n tíẹ̀. Bẹ́ẹ̀ ni ohun ni mo fẹ́ràn jù tí mo máa ń ṣàbà gbọ́ jù o. Mo dẹ̀ máa ń gbọ́ ṣeyi vibes náà. Àwọn méjèjì yẹn ni moleni, mo máa n rí pé mo gbọ́ wọn.

Ah idojukọ ní ibi iṣẹ́, bí àbí ìròpìn mi ń lọ sí ibi iṣẹ́. Ilé ìwé ni mo máa ń lọ, idojukọ tí mo ní na fi bẹ́ẹ̀ pọ̀. Boya a kí n tó dé ibi iṣẹ́, à ń gun mọ́tò bí èmi lè ṣe wá láàkín wá dé sí school. Ká máa wá jíjà ere àbí ká máa wá kíláàsì ibi tí a ti máa ṣe àwọn nnkan yẹn mọ́natọ́yàn lókun.

Ah, ko s'oṣù tí mi ò fẹ́ràn ò jù ṣá, lọ́dọ̀ tèmi ò kò s'oṣù kan bọ̀. Mì ní oṣù kan pàtó pé mo fẹ́ràn, gbogbo ètó bá ti wà ní àáfẹ́ràn. Pẹ̀ lábùrọ̀ nífẹ̀ oṣù kan ju ọ̀kan lọ, oṣù loṣù n jẹ, ọjọ́ lọ́jọ́ n jẹ. So lọ́dọ̀ tèmi kò sí ètì mi ò fẹ́ràn nínú gbogbo ètì Yorùbá o. N kọ ọkọ̀ ọ̀tún náà sí kẹ̀kẹ́, ọjọ́ lọ́jọ́ n jẹ́

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Àa ọ̀tún ni mo máa ń lo. Mo máa ń fi jẹun, wọ́n fi ń kọṣẹ́. Bẹ̀e ni mi kì í lo ọwọ́ òsì rárá. Though, mo máa ń lọ ní ẹ̀kankan o, bọ̀ mí kì í fi ń jẹun ṣe ǹkan kan báyẹn ṣá, bí àwọn ǹkan mi ṣá, tí mo bá fẹ́ na ọwọ́ kínyàn, ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Mi kì í lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún nìkan. Mo sábà máa ń lo ọwọ́ òsì, èmi kì í n lòó rárá fún ǹkan kan báyẹn ṣá, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún mo máa ń lò ó déédé. N bá fẹ́ fọ eyín, tí n bá fẹ́ jẹun, mo má fẹ́ wẹ ǹkan kan báyẹn, ọwọ́ ọ̀tún ni mo máa ń lo fí i ṣe. Mi kì í n, tí n bá fẹ́ kọ iṣẹ́ náà ní ilé ìwé, ọwọ́ ọ̀tún náà ni mo máa ń lo. Mi kì í lo ọwọ́ òsì rárá.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? À, kò yé mi dáadáa o nọ́mbà. Mo ṣà mo pé nọ́mbà jẹ́ wérafígò tí a máa ń kọ sílẹ̀ lẹ́ẹ̀, ṣùgbọ́n kò yé mi o. Nígbà tí ẹ sọ pé kí ni kò yé mi ṣá, kò yé mi púpọ̀ ṣá. Ọ̀pẹ ṣé mo ṣá mo ni pé nọ́mbà tó bá jẹ́ tí nọ́mbà ìpè ni hẹ́hẹ́ n ò lè mo ní nọ́mbà ìpè lórí foonu ṣùgbọ́n nọ́mbà orílẹ̀ àbí ṣe nọ́mbà kò yé, kò yé mi ṣá. Ìbéèrè yẹn ò yé mi dáadáa ṣùgbọ́n á sa ti sọ nǹkan kan lórí ẹ̀ ṣá.

Ṣé o ní àwon ṣé, kíni àwon èrò rẹ fún isẹ ọjọ iwájú? Àh! Ǹkan tó wù mí kí n ṣe lọ́jọ́ iwájú ni pé ọjọ́ iwájú, iṣẹ ọjọ́ iwájú tí bàá le ṣiṣẹ gẹgẹ bí electrician. Iyẹn làwọn tó máa ń fa wáyà wọnú ilé tó máa ń múná láti orí òpó. Bẹ́ẹ̀ni, torí mo like kin máa ṣiṣẹ ínú ilé gan. Àwa la máa ń fi sọ́kẹ́ẹ̀tì, bọ́ọ̀bù, gbogbo nǹkan báyẹn àwa la máa ń fi sí ibi tó yẹ kó wà nínú ilé. So, a máa ń lo páìpù, wáyà, àwọn nǹkan kan báyẹn la máa ń lò láti fi ṣe irú iṣẹ́ yẹn. Mo fẹ́ràn iṣẹ́ yẹn gan torí ó man mọwọ́ tó dá wọ́lé. Kò dẹ̀ fí bẹ́ẹ̀ nira púpọ̀ náà báyẹn. Ewu ibẹ́ẹ̀ nìkan náà ló kan máa ń dẹ́rù bàyàn ṣá.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Há! Owó iṣẹ́, owó iṣẹ́ máa ń pinnu lórí nǹkan kan tó pọ̀. Akọkọ ni pé tó bá jẹ́ bí mo fẹ́ lọ ṣiṣẹ́ jìnà, owó iṣẹ́ mi máa pọ̀. Amọ tó bá jẹ́ bóyá ní tòsí, o lè má fi bẹ́ẹ̀ pọ̀ torí mi ni nilo àti yọ owó mọ́tò ń bẹ. Yàtọ̀ si yẹn naa, tí ibẹ bá ṣe tóbi sí ló máa pinu, bí owó yẹn ṣe máa pọ̀ sí. Tó bá jẹ́ bí ilé alájà kan, ẹ́h ẹ́n, owó ẹ o le pọ̀. Tí a bá fi wé ara pẹ̀lú alájà méjì tàbí alájà mẹ́ta, tí ń bá dẹ̀ mú ẹni ẹ rí náà, owó possible kì í di owó díẹ̀ kò fún un, kí owó tí máa béèrè ó máa pọ̀. Àmọ tí ó bá ń ṣe yẹn, owó tí mo má charge, ó máa pọ̀ díẹ̀ sá.

Ìgbà tí ó ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀, a máa ń ṣiṣẹ́ dáadáa pẹ̀lú wọn. Àjọ máa ń sọ̀rọ̀ tó dáa, bí ń ṣe dá bá jọ yíra máa kíra wa, bá wo ni o ṣe dáadáa lẹ wá, ṣe dáadáa lẹ jù ohunkóhun báyìí. Àlejò máa ń ní ju ìwọ̀n sọ̀rọ̀ pọ̀ tó bá ti dọ́rọ́ ṣẹ. Torí tí wọ́n bá ní ju ìwọ̀n sọ̀rọ̀ pọ̀ tó dáa, ìgbó ìṣe máa ṣe ṣán, a máa ṣe ìwà tó dáa sí ara wa sá. Wọ́n máa bá wa sọ̀rọ̀ dáadáa. So òróró lè kí n, a kì í sábà jìnà kàbí kájà rọra, a kì í ṣe rú ẹ, torí pé kí iṣẹ́ lè bá tẹ̀síwájú sílẹ̀ lásẹ́jú ọ̀ṣọ́ ṣiṣẹ́.

Tí wọ́n n ṣe yoga, èmi n kìí ṣe yoga, wọ́n ma-- èhè, mo máa ń ṣe exercise, mo máa ń ṣe push up, kí ènìyàn tí ó máa fọwọ́ sílẹ̀, wàá máa na ṣokí wọn sílẹ̀. Exercise tí mo máa ń ṣe, mi kì í ṣe yoga o. Kíni mí ráyé yoga? Tí wọ́n ṣe gan-an báyìí kí ń kọ sílẹ̀ kan ló ṣe tí wọ́n bá dé wọlé ní, mo sábà máa ṣe irú àwọn ṣéyìn. Ẹ kú, anywhere everywhere kò ṣe àbọ̀, mi kì í sábà ṣe yoga, bí ó kí n máa ṣe yoga. Mi kì í ṣe yoga ṣá lọ́rọ̀ kan ṣá o. A máa ń ṣe eré màálè mi ní ọ̀tọ̀ọ̀tọ̀ sí yoga. Àwọn tí wọ́n n ṣe yoga wọ́n máa ń ní ìdíkẹ́ nìkan wá pẹ̀lú wọn ṣá, bí àwọn kan kàń bá yẹn, mi ò jẹ́ kí ń fẹ́ràn ṣá.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni mo máa ń rà. Ìgbọ́mi kúkọ bẹ̀rẹ̀ nígbà tí mo máa ń ra nǹkan lọ́wọ Jumia. Tí mo fẹ́ ra nǹkan lọ́wọ Jumia ni mo fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nígbà ẹni ni mo wá dà bàtà mi. Sé jẹ́ pé mi ò fẹ́ràn bàtà yẹn, mi kì í sábàà wọ gan tó rẹ́. Lẹ́yìn yẹn, mo tún wá dà nǹkan lọ́wọ Temu. Bẹ́ẹ̀ ni mo ra pláya. Pláya yẹn kò dáa, ó ti dógùn gan báyìí. Pláya jẹ́ ti ìlú ọ̀sẹ̀ méjì, ó ti dógùn. Yàtọ̀ sí yẹn náà, mo ra aṣọ. Bẹ́ẹ̀ ni mo wò ó, mo láìké top tí mo ra, ṣùgbọ́n ṣòkòtò ni mò ń fẹ́ rìn. Òkòtò kan dáa jù kejì lọ sá. Quality ẹ̀ dáa yàtọ̀ nígbà tí mò ń fẹ́ ra. Nǹkan tí mo rí yàtọ̀ sí nǹkan tí wọ́n ra fún mi, ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe, mò ń gbà á bẹ́ẹ̀ náà sá ni. Nítorí mo ti san wé.

Mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ ṣá, ṣùgbọ́n tó bá ní kí n kọ, ohun lo ma rọrùn jù. Mà á kọ́kọ́ bẹ̀rẹ̀ pé, à, lẹ́yìn tí a dé láti ibi iṣẹ́ o, sorry nígbà tí mo dé láàárọ̀, time tí a dé láàárọ̀, mà á kọ́lé ǹkan tó ṣẹlẹ̀ boya last week, mà á kọ sáré kọ ǹkan tíń tìn tì nípa ilé tí n bàá ti wá ṣe yẹn tán, mà á kọ àwọn iye àwọn tó wá sí ibi iṣẹ́ lónìí, ǹkan tó a ṣe, ǹkan tó a fọwọ́ rà, ìyè wákàtí tí a fi ṣiṣẹ́, àwọn ǹkan bayen ni mà á kọ́lé. Ka ní pé mò ń kọ ìròyìn ibi iṣẹ́, mi kí ń kọ ìròyìn ibi iṣẹ́ ṣá, ṣùgbọ́n tó bá fún mi láǹfààní, à, mà á gbìyànjú ipá mi láti kọ ǹkan lẹ́ dáadáa lórí iṣẹ́ ṣá.

Ah, mo fẹ́ràn ìpàdé lórí fóònù torí kò ní sí wàhálà pé mo jáde kúrò nínú ilé tí mo la máa wọ owó mọ́tò dé ibi ìpàdé yẹn. Àwọn tó bá jẹ́ torí fóònù bẹ́ẹ̀, àṣà wọ́n a kan tí ra data sórí fóònù ni à n gbádùn ìpàdé lọ̀ọ́ niyẹn. Àwọn tó dẹ̀ máa ń péjọ lórí fóònù máa ń péjọ àwọn tó máa ń péjọ lójúkojú lọ. So ó dẹ̀ máa rọrùn kí èèyàn sọ̀rọ̀ lórí fóònù ju kí èèyàn máa sọ̀rọ̀ lójúkojú lọ. Irú àwọn tí ojù bà ń ti báyìí ni isin yìí, wọ́n lè ni, "à fóònù ó rọrùn láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn. Tó bá jẹ́ àwọn ti ojù máa ń ti ni." Wọn lè máa sọ wípé, "à mii lè sọ̀rọ̀ ní ibi tí a ti ń rí arà wa o." Torí náà mo gbádùn kí n fi, mo fẹ́ràn láti fi fóònù máa fi bá èèyàn sọ̀rọ̀.

Áá bawó ń mọ ṣe máa n k'ojú ìṣòro ni ibi iṣẹ́? Kò sí ìṣòro náà tó lọ títì bóyá kí n má baà pẹ́ dé ibi iṣẹ́. Máa ti mọ̀ pé n máa pẹ́ dé ibi iṣẹ́ báyen, maà ti tètè jí kúrò nílé. Bẹ́ẹ̀ ni, àbí tó bá nílò pé mo máa ra nǹkan, so àwọn nǹkan tí mo máa n ṣe níyen ṣa. Màa make sure n pé how far mo ń bọ̀? Fún mi ni two point five seconds. Yeah so, ǹkan tí mo máa n ṣe náà niyen ṣa. Kò lọ far títí rárá àti rárá.

Ìgbà wo ni o máa ń fa? Eleyìí ò yé mi kí n máa parọ́. Nígbà wo ni mo máa ń fa? Kí ni mo máa ń fa? Mi n fa nǹkankan, something like that you know, i don't do like that. All i know is nǹkan tí ẹ kọ síbi báyìí kọ yé mi. Nígbà wo ni o máa ń fa? Kí na ń fa? I mean, i no dey fa anything. All this one, i no even-- gbogbo elé yìí kò ti è ṣí nǹkan tí ó kan mi nìpa ẹ. Kí na ń fa? Mi ò fa anything. Kò ti è yé mi rárá. Mi ò lè parọ́. Kò yé mi ní rárá àti rárá. Nígbà wo ni o máa-- nígbà wo? Nígbà wo? Well, kò yé mi.